Rárá, mi kì í sábà lò ó. Ẹ̀kọ́okan ni mo máa ń lò ọ̀pá ìfámúrá yìí. Ìdí sì ni pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ohun mímu tí mo máa ń mu ò nílò rẹ̀. Bákan náà ilé ni mo ti sábà máa ń mú nǹkan mi, nítorí náà màá ń lò, màá ń lò ife. Ife ni mo sábà máa ń lò ní mo máa ń da àwọn ohun mímu mi sí. Ìbá jẹ ọtí ẹlẹ́rìndòdò, ìbá sì jẹ́ àwọn, ẹ́ẹ́h, àwọn mineraasí, àwọn ọtí tí kò lé rara tí ó jẹ́ àwọn bí i omi ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mìíràn màá ń lò ọ̀pá yìí paápàjúlo ti n ba ti wà ní ìgboro tí mi ò sì fẹ́ gbé ike náà sẹ́nu, màá bèrè fún ọ̀pá ìfámúrá, màá fi mú ohun náà. Bákan náà tí bá lọ ilé èèyàn, hm, bí wọ́n bá ṣe gbé wá sí, tí mo bá rí pé ohun tí wọ́n fi fún mi ní ohun mímu náà kò fi bẹ́ẹ̀ dára tó kò mọ́ tónítóní, mo lè bèrè fún ọ̀pá ìfámúrá tàbí kí n jáde lọ ra fúnra mi. Ìgbà mìíràn sì rí, mo ti máa ń ní nílò àpò tí mo máa ń gbé káàkiri yẹn báàgì, mo ti máa ń ní nínú ẹ̀, mo kò máa yọ́ jáde, màá dẹ̀ máa fi mú. Tí a bá ti ṣe ayẹyẹ náà, ahá, ibẹ̀ ni ọ̀pá ìfámúrá yìí tí màá sábà wúlò. Òun ni mo máa ń lò gan láti máa fi mú àwọn ohun mímu tí wọ́n bá pa inú bẹ́ẹ̀. Nítorí láàárín èrò àti maá gbẹ́nu sí ìgò, kò kì í pọ́n nílé. Nítorí náà ọ̀pá yìí máa ń jẹ́ kó kí èèyàn ó ṣe wúra bí ọmọlúwàbí nígbà tí ó bá mú nǹkan, ó sì máa ń pọ́n yàn lé. Ṣùgbọ́n nígbà tí wà nínú ilé, inú ife ni mo máa ń bu ohun mímu mi sí. Kódà omi, omi mímu tó bá sì jẹ́ òní, ẹ́ẹ̀, nylonu, omi mi ò máa mú láti inú nylonu bẹ́ẹ̀, mi nílò ọ̀pá fún ìyẹn. Àmọ́ tó bá ti jẹ́ inú ike, màá rà dá sínú ife mi jẹ́jẹ́, màá mú láì lo ọ̀pá ìfámúrá.